Òwe wo ni o máa ń pa kí o sì sọ ìtumò ni tóotọ́ àwọn ìròyìn láti bèrè? Òwe ni ìle laawo ka tó sọmọ lórúkọ. Àwọn òwe yi túmọ̀ ṣi pé àwọn tí wọ́n bá bímọ ní ile olọ́la, wọ́n lè so omọ́ wọn ní Bàbálọlá nítorí ile olọ́la là á tí bí wọn. Owulo nígbà ta ba fe somo loruko. Níbi ìsọmọlórúkọ ọmọ tuntun.

"Báwo ni o ṣe ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀?" Àwọn èrò jẹ́ láti béèrè. Mo máa ń ran ra mi lọ́wọ́ nígbà tí ọkàn bá fẹ́ yí pé ó fẹ́ dà bí ǹkan. Mo máa ń mú inú ara mi dùn mo ṣì máa ń ké pe Ọlọ́run, torí mo nígbàgbọ́ wípé gbogbo ǹkan tí ó n fò mí lọ́kàn ru.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá mi ò ní ìforúko sílè ní ilé ìdárayá torí mi ò kín fi bẹ́ẹ̀ ní ànfàni láti lo kó pa nínú eré ìdárayá ní gbogbo ìgbà. Iṣẹ́ ọwọ́ mi ni mo mó jú tó kí n le máa rí owó jẹun kí n sì le máa rí owó gbọ́ bùkátà ayé mi. Mi ò ní orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Sọ fún wa nípa oúnjẹ tí o fẹ́ràn jù. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni èlùbọ́ láfún funfun pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ yìí púpọ̀ nítorí o jẹ́ oúnjẹ tó ń fúnni ní okun àti agbára.

Sọ fún wa nípa iṣẹ́ oko. Àwọn èrò jẹ́ láti bèrè ohun tí ò ń gbìn. Ni àkókò wo ẹni tí ó ń rà lọ́wọ́ rẹ máa ka ìbéra ti àwọn èrò sókè. Ìṣọ̀ṣọ́ náà ni wọ́n jẹ́ iṣẹ́ oko jẹ́ iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ń ṣe láti rí ọwọ́ mú lọ́sẹ̀ ẹnu ní gbogbo ìgbà.

Kí ni, kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà elépo torí óun ni àkàrà àdàyebá tí àdàye bá nílẹ̀ Yorùbá. Àkàrà náà máa ń dùn púpọ̀ torí oríṣiríṣi èròjà ni wọ́n máa ń fi ṣe tí ó sì máa ń jẹ́ kó ní oríṣiríṣi àdun.